Ṣé o mọ bí a tí ń ya àwòrán? Rárá o, èmi kò mọ bí a tí ń ya àwòrán, torí tí mo bá ya àwòrán kò kì ń ṣe dáadáa. Torí náà èmi kò mọ bí a tí ń ya àwòrán ṣùgbọ́n ó wù mí kí n mọ bí a tí ń ya àwòrán tí ń bá rí àǹfààní. Àìmọyé ẹni tó fẹ́ kọ́ mi, mo ṣetán láti kọ́ ọ ṣùgbọ́n ní bá yìí èmi ò mọ̀ bí a tí ń ya àwòrán.

Báwo ni bátírì fóònù rẹ ṣe máa ń dúró? Bátírì fóònù mi, ó sì máa ń dúró níwọ̀n bá tiẹ̀ torí pé iPhone ni mò ń lò. Gbógbó ènìyàn ló sì mọ bí bátírì iPhone bó ṣe rí torí iPhone kò fi bẹ́ẹ̀nì bátírì. Gbógbò ènìyàn ló mọ bí iPhone ṣe rí, ṣùgbọ́n ó sì dára níwọ̀n bá tiẹ̀. Toriná, bátírì iPhone mi ó dára níwọ̀n bá tiẹ̀.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan. Ní gbogbo ǹkan tí mo bá fẹ́ ṣe, mo ti máa ń rò ó lẹ̀, mo ti má ń kọ́ ẹ lẹ́kọ̀ọ́ pé, nǹkan báyìí ni mo fẹ́ ṣe. Màá lè sì ṣe ètò wọn ní kọ̀ọ̀kan kí ǹkan náà má ba à padà wọ̀ mí lẹ́rùú, má ba à dà wọ̀ mí lọ́hùn. Nítorí náà mo jẹ́ ènìyàn tó máa ń ṣe ètò ǹkan kí ǹkan náà kó lè ba à padà bọ́ síi, kó jẹ̀ lè ba à padà yanjú ní kíá kíá.

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun, kí ń bá lè sọ fún wọn pé nǹkan báìbàì ó ti wà nílẹ̀. Ọjà mìíràn, ọjà tuntun ó ti wà nílẹ̀. Torí náà, mo máa ń pe àwọn oníbàárà tuntun kí wọ́n máa ba à gbàgbé. Torí oníbàárà tuntun ni wọ́n, wọ́n máa ba à gbàgbé mi, wọ́n lè máa bá mi ra ọjà. Torí náà, mo máa ń pe àwọn oníbàárà tuntun.

Báwo ni o ṣe máa ń tọ́jú ekana rẹ? Mo máa ń tọ́jú ekana mi gidi gan, torí kí idọ̀tí kó má bá ṣáwọ inú ẹ̀. Tí mo bá ti gbé ekana náà mì, ó ti dọ̀tí àbí ó ti ń gùn, máṣe gùn ni mò bá máa gé e kí idọ̀tí kó má bá wọ inú ẹ̀. Torí ekaná ṣe gbígbó láti tọ́jú torí idọ̀tí àti àwọn nǹkan òmíràn tí kò dára.

Ṣé o máa ń ka ìwé? Mo ní láti ka ìwé torí mo sì wà ní ilé ìwé. Mo dẹni láti ka ìwé gidi gan. Kí n bá lẹ ṣe àṣeyọrí, kí n bá lè pass, torí ilé ẹ̀kọ́ gíga òhun ni mo wà. Polytechnic Ibadan. Torí náà mo máa ń ka ìwé. Mo tẹ ni láti ka ni torí kọ́ọ̀sì mọ̀kànlá ni a ń ṣe. A dẹ̀ máa ṣe ìdánwò, ìdánwò ta tí ẹ ṣe ni last year yẹn. Àh, mo ka ìwé gidi gan ni. Tórí náà, mo máa ń ka ìwé nígbà tó bá yẹ kí n ka. Ni àsìkò tó tọ́, tó bá yẹ kí n ka, tórí náà mo máa ń ka ìwé.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn oúnjẹ tó ní ata, lórí tí oúnjẹ kò bá ní ata, a máa rìn eeyan lọ́kàn. A máa ń rí òrùka ìyà. Nígbà náà mo fẹ́ràn kí oúnjẹ kó ní ata, ní ìmunba, ó sì dùn. Lórí tí oúnjẹ tó, oúnjẹ tí ó bá ní ata dún dùn lẹ́nu.

Ṣé o máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Bẹ́ẹ̀ni, mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Nígbà tí mo bá lọ ibì kan tí mi ò sì mọ ọ̀nà mọ́, mo ní láti béèrè ọ̀nà kí n má ba à sọnù. Ẹnikẹ́ni tí mo bá pàdé lọ́nà, "ẹ jọ̀ọ́ máa, mò ń lọ sí ibi báìbàìbàì, ẹ jọ̀ọ́ ẹ dúró fún mi, ẹ ṣàlàyé fún mi." Ó dè máa ṣàlàyé torí ẹni béèrè ọ̀nà ló ń tọ̀. Tí ènìyàn kò bá béèrè ọ̀nà tí ò sí mọ ibi tí ò ń lọ, oni tòun yóò padà sọnù ni. Lórí náà, mo máa ń béèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn.

Báwo ni o máa ń rin ìrìn àjò lọ sí ibi iṣẹ́? Tí mo bá lọ sí ibi iṣẹ́, tí bá ti yan dé junction, màá sì gbé ọ̀kadà dé bus stop kan. Tí mo bá ti dé bẹ́ẹ̀, torí èèyàn ò lè rí direct tí ibi tí ènìyàn ń lọ, màá tun wọ̀, tí bá ti dé bus stop kan, màá tún gbé ọ̀kadà mi, boyá kéékèèké máruwa ṣínì, màá ṣá gbé kan kí n ba lè dé ibi tí mò ń lọ.